Ṣé o fẹ́ràn wà ní òru, àbí o fẹ́ràn láti máa wà ní òru? Rárá, mi ò fẹ́ràn òru. Mi ò gbádùn kí ń wà ní òru rárá àti rárá. Mo máa ń tan iná ní gbogbo ìgbà ni.

Báwo ni o ṣe máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Ẹ́n, a máa ń na ọwọ́, ọwọ́ ọ̀tún fún ènìyàn tí a bá fẹ́ gbọ́wọ́. Ọwọ́ ọ̀tún la fi máa ń gbọ́wọ́ ní ọ̀dọ̀ wa. A ò kí ń lo ọwọ́ òsì. A dẹ̀ fi àtẹ́lẹ̀ ọwọ́ gba ọwọ́ lọ́wọ́ ẹni tí a bá fẹ́ gbọ́wọ́ lọ́wọ́ ẹ̀

Báwo ni o ṣe máa ń ṣe àbí ṣètò àwọn iṣẹ́ àkànṣe? A máa ń ya àwọn èèyàn sọ́tọ̀ ṣe iṣẹ́ àkànṣe ni. Iṣẹ́ tó bá ti jẹ́ àkànṣe, a kìí gbé fún, ẹ́ee ẹni ti ó bá mọ iṣẹ́ yìí láti ṣe. Àwọn tó bá lè ṣe ni a máa ń gbé fún.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n software rẹ? Ehn, ní gbogbo ìgbà ni mo máa ń ṣe ìmúdójúìwọ̀n àwọn software mi, nítorí pé tí mi ò bá ṣe, wọn ò ní ṣe iṣẹ́ dáadáa. Nítorí ìdí èyí, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n gbogbo àwọn software mi pátápátá.

Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ sí ìlú mìíràn? Ẹ̀, bẹ́ẹ̀ni mò ń gbèrò, mo dẹ̀ tíì múra sí dó kòtì sí owó, mò ń ṣètò lọ́wọ́ láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn ṣùgbọ́n owó tí ó wà lọ́wọ́ mi kò tíì tó nǹkan kan, mi ò lè ṣe nǹkan bẹ́ẹ̀ níìsín.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ehn ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni a máa ń gbà polówó ọjà. A máa ń polówó ní orí WhatsApp, a máa ń polówó ní orí Twitter, a de máa ń polówó lórí Instagram àti Facebook. Paa pàájù lọ, gbogbo ọ̀nà ìpolówó tí ènìyàn máa ń gbà polówó ni a máa ń lò.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni mo máa ń ṣe ní àṣálẹ́. Tí ó bá ti di pé ilẹ̀ ìṣú tó bá ti di àṣálẹ́, mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mo máa ń ṣe tí mi ò tí è lè dárúkọ. Ọ̀pọ̀ rẹpẹtẹ tí mo máa ń ṣe.

Ṣé o fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Kò sí èyí tí ó dá nínú ìmọ̀le òwúrọ̀ àti ti ìrọ̀lẹ́, méjèèjì ni ó dára. Nítorí pé àti ìmọ̀le òwúrọ̀ àti ìrọ̀lẹ́, gbogbo rẹ ni ó ní iṣẹ́ tí ó máa ń ṣe.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ó ti pẹ́ tí mo ti lọ sí ilé ìkàwé. Ó ti pẹ́ díẹ̀ tí mo ti jáde ní ilé ìkàwé. Mi ò dẹ̀ro pé mo máa lọ sí ilé ìkàwé ní ìsìn rara àti rara.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ni mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn lẹ́ẹ̀kọ̀kan. Kò ṣe ní gbogbo ìgbà ni mo máa ń wo àwọn ètò wọn yìí, ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan ni mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn àti pé pàápàá kò sí iná tí ènìyàn máa fi wo ètò lẹ́nu ijọ́ mẹ́ta yìí.

Àwọn wo ni o fẹ́ràn jù? Kò sí àwọn tí mi ò fẹ́ràn jù. Gbogbo ènìyàn ni mo fẹ́ràn jù. Mí o ni àwọn kan tí mo fẹ́ràn pàtó tí mo fẹ́ràn jù. Gbogbo ènìyàn ni mo fẹ́ràn jù àti ọkùnrin àti obìnrin, ọmọdé àti àgbàlagbà.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Mi ò ní ilé, mi ò ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá kankan. À, mi ò ṣe ńkan tí ó wù mí láti ṣe nítorí ìdí èyí ni mi ò ṣe é fi orúkọ sílẹ̀ ní ilé ìdárayá rara àti rara ni.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Èé, mi ò kì n gbé àpò ẹ̀yìn, ìdajì ni máa ń gbé. Torí pé mi ò ní agbára láti gbé àpò ẹ̀yìn. Ìdajì ni mo máa ń gbé ní gbogbo ìgbà.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ báyìí, ṣùgbọ́n mo ní ìpinnu àti ẹ̀rù láti bẹ̀rẹ̀ sí ní lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò tíì bẹ̀rẹ̀ sí ní lo ẹ̀rọ ìdákẹ́jẹ́.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Ẹẹ̀, àwọn trainers àti slippers ni mo fi bẹ́ẹ̀ máa ń wọ̀ jù nítorí iṣẹ́ tí mò ń ṣe. Mi ò kí ń fi bẹ́ẹ̀ máa wọ àwọn shoes, but trainers àti slippers ni mo máa ń wọ̀ jù ní gbogbo ìgbà.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ẹ̀, èmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi a lè ṣe ká má pàdé láàárín ọ̀sẹ̀. Ṣùgbọ́n, ó ti pẹ́ díẹ̀ tí a ti pàdé báyìí nítorí pé kò sí iṣẹ́ níìsín. Ẹ̀, ilé ni gbogbo wa wà. A ò tí bẹ̀rẹ̀ iṣẹ́ padà. Tí iṣẹ́ bá ti bẹ̀rẹ̀, a pàdé.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ẹ́, mi ò ní, mi ò fi bẹ́ẹ̀ ní ìbáṣepọ̀ tí ó kúnnà pẹ̀lú olórí iṣẹ́ mi. Nítorí pé mi ò fẹ́ sún mọ́, ẹ́, olórí iṣẹ́ mi bẹ́yẹn.

Ṣé o mọ bí a tí ń ṣe ìràwọ̀ àkókò? Rárá, mi ò mọ̀ bí a ti ń ṣe ìràwọ̀ àkókò rárá àti rárá ni. Ṣùgbọ́n tí ayé e bá yọ̀, mo lè kọ́ bí wọ́n ti ń ṣe ìràwọ̀ àkókò.

Ibo ni o máa ń ra nǹkan àbí níbo ni o ti máa ń ra nǹkan? Ẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn-- ibi ni mo ti máa ń, ibo ni mo ti máa ń ra nǹkan. Kò sí ibi tí mi ò ti lè ra nǹkan. Mo máa ń ra nǹkan lọ́wọ́ àwọn ènìyàn, mo máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì, mo dẹ̀ máa ń ra nǹkan ní ọjà.

Se o máa n béèrè ọnà lówó awọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí mo bá ń jáde tí mo bá ń lọ síbi tí mi ò mọ̀ ní pàtó tí mo dẹ̀ fẹ́ dé ibi tí mò ń lọ. Ní kíákíá, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn.

Ṣé o ní ọkọ̀? Mi ò ní ọkọ̀ rárá. Nísìń, mi ò tí ì rówó ra ọkọ̀. Ṣùgbọ́n mo ti ń ṣètò àti ra ọkọ̀. So mi ò mọ ìgbà tí owó yẹn ma pè. Tí owó yẹn bá ti pé, màá ra ọkọ̀. Ṣùgbọ́n nísìń, mi ò ní ọkọ̀.

Ṣé o jẹ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Rárá, mi ò kí ń ṣe ètò ǹkan kan. Iṣẹ́ mi ni mo máa ń ṣe tí mo dẹ máa ń bójú tó ti mo máa ń gbájú mọ́. Mi ò sí ǹkan mìíràn tí mo máa ń ṣe lẹ́yìn ìṣe mi. Mi ò kí ń ṣe ètò ǹkan.

Ṣé o mọ ààmì ìràwọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ àwọ̀ ìràwọ̀ mi. Mo mọ̀ ọ́ dáadáa ni torí pé wọ́n kọ́ mi ní bí wọ́n ṣe máa ń wo àmì ìràwọ̀. Bẹ́ẹ̀ ni, mo dẹ̀ mọ àmì ìràwọ̀ mi dáadáa.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹn, ó ní àwọn eré ìdárayá ti àwọn Mount Zion tí wọ́n máa ń ṣe tí ó máa n wú ni lórí. Ẹgbẹ́ yìí ni mo fẹ́ràn jù. Mò laikí àwọn eré yẹn gan. Wọ́n dẹ̀ máa n mú dání lára yá gan ni.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sín? Ehn tí mo bá sín, mo máa ń fi ọwọ́ bo imú. Kò ṣe ní gbogbo ìgbà, ìgbà mìíràn kí èèyàn tó fi ọwọ́ bo imú, Olúwa ti sín. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan kí n tó sín, mo máa ń fi ọwọ́ bo mú. Abíkì n lo handkerchief mi.

Nígbà wo ni o máa ń gé irun rẹ? Mi ò ní ìgbà kan tàbí àsìkò kan tí mo máa ń gé irun mi. Tí irun mi bá ti kún ni mo máa ń gé. Tó bá ti lè kún, màá gé. Í bá jẹ́ ọjọ́ mẹ́ta, í bá jẹ́ ọjọ́ mẹ́rin, tí irun mi bá ti kún, mọ máa gé.

Ṣé o ní ìwà tí ó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, mo ní ìwà tí ó dára tí mo bá ń jẹun. Torí pé mi ò kí ń pariwo tí mo bá ń jẹun, mi ò dè kí ń máa sọ̀rọ̀ ní ẹnu oúnjẹ. Mo ní ìwà dáradára ní ẹnu oúnjẹ.

Ṣé o ní àwòrán lára? Rárá mi ò ní àwòrán lára rárá àtàń mi ò ya àwòrán kankan ṣàrà. Mi ò dẹ̀ ro pé mo máa ya àwòrán sàrà. Mi ò ṣe ẹni tí ó gbádùn àwòrán láti ya ṣàrà rárá.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójojúmọ́? Ẹ̀ẹ̀mējì ni mo máa ń fọ eyín lójojúmọ́. Mo máa ń fọ eyín làárọ̀ àti ní ìrọ̀lẹ́. Oh, ẹ̀ẹ̀méjì ni mo máa ń fọ eyín mi kí ó lè mọ́ ọ dáradára.

Ṣé o wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Mi ò kí ń máa ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́ mi nítorí pé iṣẹ́ mi ò jọ mọ́ kí a máa wọ aṣọ àkayòrí rárá àti rárá. Nítorí náà mi ò kí ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́ tàbí ní ẹnu iṣẹ́

Irú aṣọ wo ni o fẹ́ràn ń wọ̀? Mi ò, kò sí aṣọ tí mi ò fẹ́ràn láti máa wọ̀, gbogbo aṣọ ni mo máa ń wọ̀. Àti buba, àti ṣòkòtò, àti Yoruba kò sí, àti aṣọ àwọn yoruba, kò sí aṣọ tí mi ò fẹ́ láti máa wọ̀, gbogbo aṣọ ni mo máa ń wọ̀ sí ara mi.

Báwo ni o ṣe máa ń rí i rí dájú pé ọjà rẹ dára? Ẹ̀, mo máa ń ṣa àwọn ọjà mi ní gbogbo ìgbà. Mo máa ń yẹ̀ wọ́n wò ní gbogbo ìgbà lójoojúmọ́. Màá yọ àwọn tí kò dára kúrò nínú rẹ̀ àti àwọn tí ọ bá ti fẹ́ máa bàjẹ́

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? A ò kí ń gba ìsinmi oúnjẹ. Iye ago tó bá wùn wá ni a máa n jẹun. A ò ní àìsìkò kan tàbí ìgbà kan fún ìsinmi oúnjẹ ọ̀sán, rárá àti rárá.

Kí ni o máa ń jẹ ní o òwuro? Mi ò ní oúnjẹ pàtàkì kan tí mo máa ń jẹ ní òwúrò. Oúnjẹ tí ko bá ti wù mí ni mo máa ń jẹ tàbí oúnjẹ tí mo bá rí ni mo máa ń jẹ. Mi ò ya oúnjẹ kan pàtó ṣótọ̀ tí màá ń jẹ ní òwúrò.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Rárá, mi ò fẹ́ràn láti jókòó sílẹ̀ ní ínú ọkọ̀ òfurufú rárá, àti rárá. Mi ò fẹ́ràn ká jókòó sílẹ̀ ní ọkọ̀ òfurufú.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀, torí pé mó rí pé òfin tí ó dára tí ó dé yẹ kí ènìyàn tẹ̀lé ni. Torí náà mo máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀.

Kí ni o máa ń ṣe nígbà tí ojò bá ń rọ̀? É mi ò kí ń ṣiṣẹ́ nígbà tí ojò bá ń rọ̀. Ti ojò bá rọ̀, mo máa ń jókòó sílè ni, ìgbà míì mo máa ń sùn torí pé a ò lè ṣiṣẹ́ ní inú ojò. Nítorí gé yìí mi ò kí ń ṣe nǹkan kan ní ìgbà tí ojò bá ń rọ̀

Ṣé owó tí ò ń gbà dára tó? Rárá, owó tí mò ń gbà ò dára tó, rárá àti rárá ni. Mo fẹ́ àfikún owó kí n lè gbé ìgbé ayé tí ó rọrùn. Owó tí mò ń gbà kò dára tó, rárá àti rárá ni.

Kókó ẹ̀kọ́ wò ni o fẹ́ràn jù nígbà ewé rẹ? Ẹ́, gbogbo àwọn ẹ̀kọ́ tí wọ́n máa ń kọ́ wa ní ìgbà èwe mi náà ni mo fẹ́ràn. Nítorí pé mo nígbàgbọ́ pé kò sí èyí tí ò ní wúlò ní ọjọ́ iwájú. So gbogbo ẹ̀kọ́ wọ̀nyí ni mo fẹ́ràn, gbogbo rẹ̀ náà ni mo dẹ̀ ń ṣe.

Báwo ni ò máa ń ṣe irun rẹ? Ehn, irun mí mo máa ń gẹ̀ ni sùgbọ́n mi ò kí ń jẹ́ kó pọ̀ jù. Tí ó bá ti yọ̀, màá gẹ̀. Bí ọ̀sẹ̀ méjì tàbí ọ̀sẹ̀ mẹ́ta ni mọ màá ní sùúrù kí n tó gẹ̀ irun mi.

Ṣé o máa ń wo ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Ago ọwọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo máa ń wo ago ọwọ́ kí n lè mọ nǹkan tí ago máa sọ àbí ago bá sọ.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn nítorí pé ẹlẹ́sìn Kristẹni ni mí. Kó kí n ṣe ní gbogbo ìgbà ni mo máa ń lọ sí ilé ìjọsìn nítorí iṣẹ́ mi. Ṣùgbọ́n mo máa ń lọ sí ilé ìjọsìn láti lọ sìn Ọlọ́run.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Rárá mi ò fẹ́ràn láti máa ya àwòrán. Mi ò ní àkókò fún àwòrán yíya torí pé mo jẹ́ ẹni tí ó máa ń ṣiṣẹ́ ní gbogbo ìgbà. Mi ò ní àkókò kankan láti yà sọ́tọ̀ láti máa ya àwòrán.

Ṣe o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù, nítorí pé ó mú ayé dẹrùn fún mi. Kò ní jẹ́ kí n lọ láti bí lọ sí máìlì mẹ́ta lọ máa ṣe ìpàdé.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? E eso ni mo fẹ́ràn jù. Àwọn eso tí ó dára, eso oríṣiríṣi eso oun ní mo dá, oun ní mo fẹ́ràn láti máa jẹ ju torí pé eso dára ní ẹ̀yà ara gan ni.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń tan ìkíni lórí fóònù mi, ṣùgbọ́n kò ṣe ní gbogbo ìgbà ni mo máa ń tan ìkíni lórí fóònù mi.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn ní gbogbo ìgbà torí pé èèyàn mọ ìgbá tí òun ti ṣẹ̀ sí Ọlọ́run. So, a máa ń ya, máa ya ìgbà kan tàbí aṣikò kan sọ́tọ̀ láti ṣe ìsọdọ̀tun ọkàn.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsínà rẹ? Mo máa ń kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sílẹ̀ nítorí pé wọ́n ṣe pàtàkì. Mi ò dẹ́ fẹ́ gbàgbé àwọn ọ̀rọ̀ wọ̀nyí, nítorí náà mo máa ń kọ wọ́n sílẹ̀ nítorí pé wọ́n jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Mi ò kí ń ṣe iṣẹ́ ọ̀fẹ́, torí pé iṣẹ́ mi ò jọ mọ́ ká máa ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún ènìyàn. A máa ń gba owó ká tó ṣiṣẹ́ ni, àti pé ibi tí a ti ń ṣiṣẹ́, a máa ní láti sanwó kí a tó le wọlé níbẹ̀.

Ṣé o fẹ́ràn orin òkè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa rin òkè tàbí láti máa gun òkè. Nítorí pé gígùn òkè máa ń na ẹsẹ̀. Kò ní jẹ́ kí ẹsẹ̀ kí ó máa dún ènìyàn. Nítorí ìdí èyí, mo máa ń fẹ́ràn láti máa gun òkè gan ni.

Ṣe o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Mo máa ń pín oúnjẹ ṣùgbọ́n kò ṣe ní gbogbo ìgbà ni mo máa ń pín oúnjẹ, àti pé àwọn tí mo bá rí pé wọ́n, wọn ò ní oúnjẹ ni mo máa ń pín oúnjẹ fún kọ n, ṣèpè mo máa ń pín oúnjẹ káàkiri ní ìgboro.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Ẹ a maa ń lọ sọ́jà lọ ra ìpèsè àwọn ohun èlò ni. Àti ṣùpẹ́, mo gbin àwọn ìpèsè kan díẹ̀díẹ̀ sí ẹ̀gbẹ́ ilé sùgbọ́n ní gbogbo ìgbà, a máa ń lọ ra ìpèsè ohun èlò ni.

Kí ni àwọn nǹkan tí ó wà nínú àpò owó rẹ? Ẹ̀ lẹ́yìn owó, kò sí nǹkan mìíràn tí mo máa ń fi sínú àpò owó mi. Owó nìkan náà ni mo máa ń fi sínú àpò owó mi. Mi ò kí ń fi nǹkan mìíràn sínú àpò owó mi rárá. Owó ni mo máa ń fi sínú rẹ̀.

Ṣé o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ni, mo màá ń pa owó pamọ́. Nítorí pé mi ò mọ̀ nǹkan tí ó lè ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú tàbí ní ìgbà ogbó, mo máa ń fi àwọn owó kan díẹ̀ díẹ̀ pamọ́ síbi kan.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì? Ọwọ́ méjèèjì ni mo máa ń lo. Kò sí ọwọ́ tí mi ò kí ń lo nínú ọwọ́ méjèèjì. Àtọwọ́ ọ̀tún, àtọwọ́ òsì ni mo máa ń lo. Ṣùgbọ́n ọwọ́ ọ̀tún mi ni mo fi bẹ́ẹ̀ máa ń lo jù.

Ṣé o máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì, ní orí YouTube, Facebook àti lórí àwọn, platformu oríṣiríṣi ni mo máa ń kọ àwọn ǹkan kan tí mi ò mọ̀

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Mi ò ní àwọn òṣìṣẹ́ tí ó ń bá mi ṣiṣẹ́. Mo máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ènìyàn ni. Tí wọ́n bá pè mí wá ṣe iṣẹ́, màá ṣe iṣẹ́ ṣùgbọ́n mi ò ní àwọn tó ń ṣiṣẹ́ ní ábẹ́ mi.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójojúmọ́? Mi ò lè káyé ìgbà tí mo máa ń fọ ọwọ́ lójojúmọ́. Tí mo bá ṣe nǹkan tí ọwọ́ mi bá dọ̀tí, màá fọ ọwọ́ mi. Mi ò kí ń ṣe ẹlẹ́sìn Mùsùlùmí tí wọ́n máa ń fọ ọwọ́ tí wọ́n bá fẹ́ gbà ádùrá.

Ṣé o máa ń mú, ṣe o máa ń mú òògùn lójoojúmọ́? Rárá, mi ò kí ń láàgùn ní ojoojúmọ́. Tí, iná bà wà tí mi ò dé ṣiṣẹ́ nínú oorun, mi ò kí ń láàgùn. Afí tí mo bá ń ṣe iṣẹ́ nínú oorun nìkan ni mo máa ń fi bẹ́ẹ̀ láàgùn.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Rárá, mi ò fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé. Mi ò ní ṣíṣe ní ilé ìṣẹ̀mbáyé torí náà ni mi ò ṣe máa lọ sí ilé ìṣẹ̀mbáyé.

Ṣé o máa ń gba àwọn ímélì àìwúlò? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ímélì tí ò wúlò ni mo máa ń wọ inú ímélì mi. Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímélì àìwúlò.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo maà n ṣi fèrèsé ọkọ̀ nítorí a tẹ́gun kí ooru má bá pọ̀jù nínú ọkọ̀, a má ṣi fèrèsé ọkọ̀ sílẹ̀.

Kí ni àwọn ohun tí o féràn lórí pízza Ẹ gbogbò ǹkan tó wà lórí pízza náni mo féràn, ṣó mi o kì í fi bẹ́ẹ̀ máa jẹ pízzà. Mi ò ṣe ẹni tí ó ní òkúndùn fún pízza bẹ́yen náà.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Ẹ́, mo máa ń lo fóònù mi ní gbogbo ìgbà, ó dẹ̀ máa ń gbóná. Ó Ọ̀ mi ò kí ń jẹ́ kí fóònù mi gbóná fúnra mi. Tí n bá lò ó ló máa ń gbóná. Mi ò dèlè ṣe kí ń máa lo fóònù mi.

Ṣé o ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì rí? Bẹ́ẹ̀ni, mo ti ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì rí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan kan ni mo ti ra lórí íńtánẹ́ẹ̀tì bí i bàtà, bíi aṣọ, bí i oúnjẹ, bíi tẹlifíṣàn. Mo ti ra àwọn ǹkan rẹpẹtẹ lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa.

Ṣé o fẹ́ran iṣẹ́ ìta gbangba? Mo fẹ́ran ká máa ṣiṣẹ́ ní ìta gbangba ni nítorí pé iṣẹ́ mi jẹ́ iṣẹ́ tó jọmọ́ ká máa ṣiṣẹ́ ní ìta gbangba ni. Mi ò kí i ṣe àwọn tó máa ń ṣiṣẹ́ nínú ilé tàbí nínú ọ́fíìsì.